Rárá o, mi ò fẹ́ràn kí n máa wà nínú oru. Mi ò sì fẹ́ràn kí n wà nínú òtútù pẹ̀lú. Oru máa ń fa, o máa ń fa itch rashes sí ènìyàn lára. Oru kò sì dáa fún ìlera ara ènìyàn ní gbogbo ẹ̀. Oru má a ń mú gan-an nígbà mi tí kò bá sì iná.

Tí àsìkò ìparí iṣẹ́ bá ti ń bọ̀, mo máa sáré palẹ̀ mọ́ gbogbo ohun tí mo fẹ́ kó lọlé, mo sì máa sáré parí gbogbo iṣẹ́ ọjọ́ náà kí ó má bàá pẹ̀lú iṣẹ́ àárọ̀ ọjọ́ kejì. Mo máa ṣe gbogbo ẹ̀ dáadáa kí iṣẹ́ ọjọ́ kejì lè fúyẹ́

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ oún ni ọjọ́ ìsinmi. Ọjọ́ tí kò sí iṣẹ́ kankan, tí a máa lọ sí ilé ìjọsìn láàárọ̀, tó bá ti di ní ọ̀sán a máa wá sinmi kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ ajé, ní ọjọ́ kejì. Ọjọ́ tí mo fẹ́ràn jù ni.

Tí mo bá fẹ́ ṣe iṣẹ́ akanṣe pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mí, a ma pín iṣẹ́ náà sí ìpele ìpele, a sì ma pín iṣẹ́ náà dọ́gbádọ́gba láàrin ara wa kí èèyàn kan ma lè ṣiṣẹ́ ju ẹlòmíràn lọ kí ó ma baà rẹwà bí a ma ti parí iṣẹ́ náà.

Rárá, mi ò ní ọgbà. Ilé tí mò ń gbé, apartment ni, só wọ́n kọ́ gbogbo won papọ̀ mọ́ra wọn. Kò sí ààyè ọgbà láti fi ṣe anything níbẹ̀. Ṣùgbọ́n àwọn ilé míràn tó wá ní tòsí ní ọgbà tí wọ́n máa park ọkọ̀ wọn sí tàbí kí wọ́n gbin nǹkan síbẹ̀.

Ìyẹ ìpàdé tí mo máa ń ní lọ́sọ̀ọ̀sẹ̀, ó máa ń yàtọ̀ síra wọn. Ó dá lórí gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ yẹn bá ṣe rí. Ni ọ̀sẹ̀ mìíràn, màá ṣe ìpàdé tó bí ẹ̀ẹ́mẹ́rin, ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́, ìpàdé pẹ̀lú ọ̀gá, àti ìpàdé pẹ̀lú àwọn oníbàárà náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò lọ síbikíbi tí mo bá fẹ́ lọ. Tí mo bá fẹ́ lọ ibiṣẹ́, mo máa jí ní àkókò láti ago márùn-ún àárọ̀ ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe kí n sì ṣe kíákíá dé ibiṣẹ́ ní tìme tó wà.

Mo fẹ́ràn láti wọ aṣọ òyìnbó tàbí aṣọ ìbílẹ̀, ṣùgbọ́n aṣọ òyìnbó ló ni mo fẹ́ràn jù tó máa jẹ́, tó máa jẹ́ kí n look smart tó dẹ̀ ma fún mi ní fokànbalẹ̀ tí mo bá wọ, ó dẹ̀ tún yára láti fọ̀ kíákíá.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí dáadáa nítorí ọ̀pọ̀ ìgbà mo máa ń wà níbi iṣẹ́. Ṣùgbọ́n tí mo bá ti ráyè, mo máa lo àkókò pẹ̀lú wọn dáadáa fún bí eré ìdárayá, ṣẹ̀fẹ̀, sọ ìtàn fún wọn kí a lè lo àkókò náà dáadáa.

Mo ma ń kojú ìṣòro ní iṣẹ́ ní ọ̀nà láti kọ́kọ́ farabalẹ̀ náà wo bí ìṣòro náà ṣe wáyé. Farabalẹ̀ bá àwọn tà dìjọ́ n sísẹ sọ̀rọ̀ sẹ́ kí n lè kí o lè yemi ọ̀nà tí ìṣòro náà gbà wáyé àti ọ̀nà tó dáa láti yanjú ìṣòro náà.

Mo ma n yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ tí wọ́n mọ bí wọ́n bí a ṣe ń ṣiṣẹ́ pẹ̀lú ẹlòmí láìsí ìdiwọ́ àti láìsí ìṣòro kankan. Èyàn tí ó mọ̀ bí a ṣe ń sọ̀rọ̀ kedereitó sì lè sọ̀rọ̀ ní àgboyé àti èèyàn tí ó ní ìwà sùúrù tí kì í bá àwọn ẹlòmíràn jà.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun. Mo fẹ́ràn kí máa wọ kí, oorun má lè wọ inú ojú mi. Tí mi ò bá rántí mú dání, mo máa ma fú, mo máa ma kó ojú pọ̀ ní àárọ̀. Mi ò ní le rí ọ̀nà dáadáa, mi ò ní le ríran dáadáa ní ọ̀sán tí oorun bá mú gidi gan. Torí rẹ̀ ni mo ṣé máa ń wọ gíláàsì oorun.

Rárá o, mi ò tíì fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí. Èmi ti ká lára mi, mi ò ní ẹ̀jẹ̀ púpọ̀ nínú ago ara mi. Torí rẹ̀ ni mi ò ṣe tíì fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀. Kí n tó lè ṣe, mo máa ní láti lọ sí ilé ìwòsàn kí wọ́n wò boya ẹ̀jẹ̀ mi. O bá ẹ̀jẹ̀ ẹlòmíì mú kí wọn tó lè, kí n tó lè fún èèyàn náà ní ẹ̀jẹ̀.